Ọjọ́ Àlàmísì lémi mọ́ fáṣọ́, ọjọ́ Àlàmísì mọ̀ mọ́n fáṣọ́. Gbogbo ọjọ́ tí n bá ní iṣẹ́ ṣe ni mọ̀ ọ́n ń kó aṣọ mi síta tí máa fọ̀ dáadáa, tí ó mọ̀. So ọjọ́ Àlàmísì mọ̀ mọ́n fáṣọ́.

Àwọn app tí emo máa ń lò jù ni àwọn Facebook app. Mo ń lò WhatsApp app, mo ń lò jù, mo máa ń lò Facebook, mo ń lò WhatsApp, mo ń lò YouTube. Gbogbo ẹ̀ ni mo sì máa ń wo fíìmù. So Facebook, WhatsApp, Facebook, WhatsApp àti YouTube. App mẹ́tẹ̀ẹ̀ta tí èmi mo ń lò jù ní.

Ẹni pé bá ò ní máṣe máa rí eré náà ju ni bisọ́. Ìbéèrè tí ẹ béèrè yìí ò yé mi o. Ìbéèrè náà ò yé mi gbígbá, kò yé mi dáadáa. Mio mọ bi mas se. Mio mọ ìdáhùn ti maa fún.

Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nínú àpò mi ni tí mo bá ń já lọ kí wón sì máa fi sínú yàrá, ni yàrá mi mo máa ń fi kọ́kọ́rọ́ sí. So inú àpò mi, àti inú yàrá mi mo máa ń fi kọ́kọ́rọ́ mi sì. Ibi mejeeji tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sínú, inu yàrá mi lórí àga tàbí tí mo báa sì ń já lọ kí wón máa fi sínú àpò mi.

Ibẹ́ẹ̀re tẹ́ẹ́ bẹ̀rẹ̀ yóò yé mi ò, ko ye mi, so má ṣè tàwọn, enípé báwo ni o ṣe máa n ṣe àkópò fún ìrànù ìrajò? Ìdáhùn na ò yé mi, kò yé mi.

E ní pé ṣé mo máa ń tan kí ni lórí fóònù mi? Mi ò máa ń tan fíìmù ni o. Fíìmù lásán mo máa ń tan. Mo máa ń tan fíìmù, mo máa ń tan orin lórí fóònù mi. Ǹkan méjèèjì tí mo máa ń tan nìyẹn. Fíìmù àti orin ni nǹkan tí mo máa ń tan lórí fóònù mi ni.

Ah! Ẹni pé bá wọ̀ ní mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́. Tọ́, ìbáṣepọ̀ mi pẹ̀lú, bí mo ṣe sọ tẹ́lẹ̀ èmi e ṣe iṣẹ́ pẹ̀lú ènìyàn kankan àmọ́ gbogbo ìgbà tí máa bá ṣe iṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn, màá make sure ìpé mo treat wọn dáadáa, mo sì tọ́jú wọn, màá fi òtítọ́ àti òdodo màá fi ṣe iṣẹ́ pẹ̀lú wọn. Èmi ń tẹ̀yàn jẹ sọ, ìníparọ́ fún wọn sì ni ìtẹ̀yàn kankan jẹ. Bí màá ṣe ṣiṣẹ́ bí èmi ṣe máa fẹ́ ń ṣe iṣẹ́ pẹ̀lú àwọn alábáṣepọ̀ iṣẹ́ mi.

Rárá, ṣé o máa, ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́ rárá? Mi ò tí ì dán coffee wò, n tí mo coffee ri so, èmi kii mu coffee ní ibi iṣẹ́, èmi kii mu. Tí wá ì mo ti dán wò rí, ẹ, tọ máa, má mọ̀ ọ́n mú tí tó lọ ibi iṣẹ́ bọ̀. Èmi tí, n tí mo rí, n tí mo rí lára ti rárá.

Ọjọ́ ọdún tí mo fẹ́ràn jù ní, ah ọjọ́ kíni? Muslim ni mí so mo fẹ́ràn ọdún, ọdún, ọjọ́ tó máa ṣe ọdún Maulid àti Eid, ẹ, ọjọ́ tó máa ṣe Eid, Eid ìlẹ̀ mi fẹ́ràn jù. Ọdún tí mo fẹ́ràn jù ni mo gbọ́ ọjọ́ ọ̀na àti ọdún new year. Ọjọ́ meejeji yii ni emí fẹ́ràn jù.

Imọ̀ tuntun te mi fẹ́ kọ́ ni bí wọ́n ṣe ń w'ọkọ̀ àti bí ẹeyan ṣe máa ń pa owó gidi gan, bí ẹeyan ṣe máa ń pa owó teeyan--beeyan, b'olówó ṣe máa ń pa owó wọn. Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń wọ ọkọ̀ àti bí mo ṣe máa pa owó gidi gan. Imọ̀ tuntun te mi fẹ́ kọ́ ni bí wọ́n ṣe ń pa owó gidi gan àti bí wọ́n ṣe ń wọ ọkọ̀.

Ẹni pé se mo fẹ́ràn ijóko nílé, fẹẹrẹṣẹ nínú ọkọ̀ òfurufú. Mi ò mọ̀ ọkọ̀ tí ọkọ̀ òfurufú jẹ́ o, mi ò gbọ́ rí, but mo fẹ́ràn tí mo jókòó nílé, mo fẹ́ràn atí mo jókòó nílé dáadáa. Mi e i ṣe ẹni tó fẹ́ràn atí mo ń jáde bẹ́ẹ̀bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ràn tí mas ń jókòó nílé.

Ẹni pé tí mo mọ àwọn aládùugbò mi, aládúugbò mi dáadáa, mi ò mọ̀ wọ́n, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n dáadáa torí pé èmi, èmi bá àwọn ènìyàn sọ̀rọ̀ gidi gan. Especially àwọn tí wọ́n wa, ládùúgbò mi, èmi bá àwọn ènìyàn sọ̀rọ̀. So, mi ò mọ̀ wọ́n, mi ò mọ àwọn aládùúgbò mi dáadáa. Mi ò mọ̀ wọ́n dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

Rárá, mi ò ní aṣọ tuntun kankan torí pé mi ò tí ì ra aṣọ, mi ò tí ì ra aṣọ fún ọ̀sẹ̀, mi ò ranti igba mi o ní aṣọ tuntun kankan torí pé mi ò tí ì ra aṣọ kankan. Mi ò ní aṣọ tuntun kankan ní ìsìn, gbogbo aṣọ tí mo ní, mo ti rí ga wọ́ won só kò si aṣọ tuntun kankan ní ìsìn.

Ẹ ní pé oúnjẹ wo ni màá mọ̀ bí àti tún ṣe dáadáa? Aaa, máa sọ pé rice, jollof rice. Jollof rice ni màá mọ̀ bí àti tún ṣe dáadáa, tó bí òún jẹ́ tí mi ò mọ̀ ṣe yi kan ni. Oúnjẹ náà máa ń, máa ń dá mi lórí ru sókú. Wàá tó máa bá fẹ́ sè, màá mọ̀ bí. Ẹni tí ó mọ̀ pé ó mọ̀ ṣe dáadáa, màá mọ̀ bí ọ̀rẹ́ mi ilé bí wọn ṣen ṣe oúnjẹ náà.

Ẹni pé kí ni ìgbádùn mi? Ìgbádùn mi ni mo fẹ́ràn tí mo ba n gym dáadáa. Mo fẹ́ràn tí mo ń gbá game gidi gan. Ǹkan tí emi gbádùn jù nùu. So gbogbo ìgbà tí mo bá mọ̀ pé kò ṣiṣẹ́ àbí kò sí ǹkan tí mo fẹ́ ṣe, mo fẹ́ràn àti jókòó tí ń gbá game. Game mo fẹ́ràn àti mo ń gbá jù dáadáa.

Ìkẹta ìdáhùn tẹ bimi leere yi o yé mi dáadáa. E ní pé ṣé mo mọ̀ ọ́n ṣé atúnlọ nǹkan. Mi ò mọ̀, mi ò mọ ìdáhùn tí màá fún ìbéèrè tẹbéèrè yìí, torí pé kò yé mi, kò yé mi jidì gan, kò yé mi rárá.

Èmi fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju tí rọ̀lẹ́ lọ. Mo fẹ́ràn ti òwúrọ̀ dáadáa torí pé tè èèyàn bá sun tí èèyàn ń jí, èèyàn máa ń dúpẹ́ lọ́dọọ́ ọlọ́run ní. So ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń dùn rí ju ti ìrọ̀lẹ́ rọ̀. So òwúrọ̀, òwúrọ̀ lè mí fẹ́ràn jù.

Ah! Sneakers, sneakers èmi ò mọ ǹkan tí wọ́n ń pè é ní Yorùbá, but sneakers èmi máa ń fẹ́ràn láti wọ̀ jù. Sneakers o ni mo máa ń fẹ́ràn áti wọ̀ jù dáadáa. Bàtà ti o kí ń bo gbogbo ẹsẹ̀ mi tán, bàtà tó fit ẹsẹ̀ mi dáadáa oun ni mo máa ń fẹ́ràn láti wọ̀ jù.

Rárá, a kìí n kọ ìròyìn kankan níbi iṣẹ́, torí pé, torí pé ọ̀gá o'yi demand ti bẹ̀rẹ̀ ìròyìn kankan, so a kìí kọ ìròyìn kankan níbi iṣẹ́. A kọ, a kọ ìròyìn kankan níbi iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni èmi máa ń lọ sí ilé ìjọsìn. Ọmọ mùsùlùmí ni mí. So gbogbo ọjọ́ Friday mo ni wọ́n máa ń kírun àti ọjọ́ mìíràn tí mo bá fẹ́ kírun. Mo máa lọ sí ilé ìjọsìn dáadáa. Ọmọ mùsùlùmí ni mí bí mo ṣe sọ tẹ́lẹ̀ so. Every ọjọ́ Jímọ̀ mo la máa ń kírun dáadáa.

Rárá èmi ẹ kí ń gbà ó, èmi ẹ kí ń gbà. Ǹkan tí ó bá wúlò fún mi èmi ẹ gbà, èmi ẹ rà. So anything tí ó bá wúlò, ńkankan tí ó bá wúlò fún èmi, èmi ẹ gbà ó, èmi ẹ gbà rárá. Ǹkan tó bá wúlò fún mi, ǹkan tí mo lẹni lò, oun mọ mọ́n ń gbà, ọ́un mọ sí máa rà. Ǹkan tí ó bá wúlò èmi ẹ gbà ó, èmi ẹ rà kankan.

Danikpesie m ụmụnnaara m, rara ahụ. E mee ike nara m, a rara. Eleyiị ọ bọ ojú mu, bawo ni ma se wa ti ma ma nara mi. E mi e nara mi, e mi e nara mi. Iwa ti o bọ ojú mu rara atị rara ni so emi o kin e mi e na ara mi,

Rárá, rárá, èmi ee kì n lọ ilé ìdárayá kankan so, ìn forú, ì kòsí bí kan ti mó forúkọ mií le sí torí pé èmi ee lọ sí ilé ìdárayá kankan. Èmi ee kìn lọ sí ilé ìdárayá kankan so, mi f'orúkọ mi le sí bí kankan.

Ẹni pé ṣi mo fẹ́rẹ̀ẹ́ sí fèrèsé ọkọ̀, ibéèrè yí òye mi o, béèrè yí òye mi gidi gan ṣo. Mi ò mọ̀ bí má ṣe dáhùn, mi ò mọ̀ ìdáhùn wo màá fún yin ṣo. Ibèèrè náà ò yé mi.

Ọmọ, ìbéèrè yìí ò ye mi o, ìbéèrè yìí ò ye mi. Ẹ ní pé ṣé mo máa ń lo ọ́pa? Ọ̀pá ìfaramúra nígbà tí ó bá ń mu ohun mímu? Ìbéèrè náà ò ye mi o. Èèyàn bi mi ni nǹkan gbó ṣe ẹṣin nǹkan ọ̀pọ̀, ìbéèrè náà ò ye mi.

Ẹni pé nígbà wo ni o kí n rìnrìn àjò fún iṣẹ́? Ìgbà tí mo rìn, irìn àjò fún iṣẹ́ ni ìgbà tí, tí n bá ṣàìsàn àbí tí n bá, ìgbà tí n ba ti ṣàìsàn ni àbí ìgbà tí isé ò bá wù mí lọ, ta ara rẹ mi. Ní méjèèjì ìgbà ni lè mi kí n lọ, ìgbà ni lè mi, lè mi kí n rìn, Irin àjò lọ síbi iṣẹ́. Tara, tara mi ò bá yá, tara mi ò bá yá èmi kí n lọ rárá àti rárá.

Ah! Mo máa ń jẹ oúnjẹ tó kù àmọ́ ní ilé tí mo wà, tí ba jẹ́ pé ẹni tí mo mọ̀ ló ṣẹ́kù oúnjẹ, mo máa ń jẹ́ àmọ́ ẹni tí mi ò bá mọ̀ rí, èmi kì í jẹ oúnjẹ tí wọ́n ṣẹ́kù. Eh! Ẹni tí èmi bá mọ̀ rí, mo máa ń jẹ oúnjẹ ọ̀ún tó ṣẹ́kù, àmọ́ ẹni tí mi ò bá mọ̀ rí, rárá o, èmi kì í jẹ oúnjẹ tó ṣẹ́kù látọ̀dọ̀ ẹni tí mo.

Enipe se o máa ń rìn ni àlàáfíà ibeẹ̀rẹ̀ yí òye mi gidigan bọ̀. Ǹkan ti emi ǹkan tó yemi nínú ìbéèrè ten bere nipe se mo máa ń rìn ni àlàáfíà. Bẹ́ẹ̀ni, màmá ẹ́ rí nínú àlàáfíà. Màmá ẹ́ rín nínú àlàáfíà, dada.

Ìbéèrè tí ẹ yìí, ìbéèrè yìí ò ye mi. Ẹ ní pé ṣé o jẹ ẹni tí kò jẹ ìrin? Ìbéèrè yìí ò ye mi, ko yé mi kankan. Ìbéèrè náà ò yé mi. So míì mọ ìdáhùn tí màá dáhùn sí ìbéèrè yìí.

Ẹni pé ṣé ò ní orúkọ ìnagijẹ. Ìbéèrè yìí ò yé mi o, kò yé mi o rárá. Mi ò, mi ò, ìbéèrè yí o ye mi. Kò ye mi so mọ, ihin mọ̀ ìdáhùn tí màá fún.

Ti mo bá gbọ́ ẹ́ ń yé dáadáa, ẹ ní pé báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Bí mo ṣe máa ń darí òṣìṣẹ́ ni, màá kọ́kọ́ wo iṣẹ́ wo àti iṣẹ́ wọ ni òṣìṣẹ́ kọ̀ọ̀kan lè ṣe. So bí wọ́n bá lè mọ iṣẹ́ tí ẹ̀eyan kan dá sí, màá wá fún ẹni tí iṣẹ́ náà ti máa ṣe. Be mi ṣe máa ń darí wọn. Ẹni tí máa, ẹni tí mo bá mọ̀ pé ó mọ iṣẹ́ yìí jù, òun ni màá fún un. Ẹni tí mo mọ̀ pé ó mọ iṣẹ́ yìí jù, òun ni màá fún un. Bí mo ṣe máa ń pare. Torí bí mo mọ̀ ẹni tí wọn lè darí iṣẹ́ ṣe ni tó mọ iṣẹ́ jù sí, tó tètè ṣe, iṣẹ́ náà ó da tuntun dúmọ.